Oúnjẹ àwọn ọmọdé ni oúnjẹ tó máa ń fún àwọn ọmọdé. Oúnjẹ bí i ògì tàbí ẹ̀kọ. Ògì yẹn wọ́n dẹ̀ máa ń fi mílìkì sí, torí mílìkì máa ń da fún àwọn ọmọdé. Ìgbà mí àwọn ọmọdé tó bá ti ń dàgbà, tó ti pé bí i ọdún kan, tó ti kọjá ọdún kan, a lè máa fún wọn ní oúnjẹ tó le díẹ̀díẹ̀. Oúnjẹ bíi rice, oúnjẹ bíi noodles, oúnjẹ bíi Golden more àti tea so àwọn ọmọdé ò lè máa jẹ ẹ̀bà, iyán, sẹ̀mọ́ bí àwọn àgbàlagbà ṣe ń jẹ. So nǹkan tó bá ti wù wọ́n jẹ ní táìmù yẹn ni wọ́n máa ń fún wọn. So àwọn òbí ní láti ní varieties oúnjẹ sílé tó máa máa fún àwọn ọmọdé. Torí eléyìí tó bá ti wù wọ́n jẹ bíi biscuit, ìgbà mí biscuit ni wọ́n á fẹ́ jẹ àti tea so irú oúnjẹ tó máa ń fún àwọn ọmọdé nìyẹn.